Rárá o, mi ò ní eh iforukọsilẹ ní ilé ìdárayá. Mi ò tí, mi ò tíì lọ síbẹ̀ rí. Gbé mo fẹ́ lọ, mo fẹ́ lọ ṣe exercise. Gbogbo ǹkan tí mo máa ń ṣe, mo máa ń ṣe é nílé. Bóyá mo fẹ́ ṣe exercise o, àbí mo fẹ́ wọ ara mi o, bóyá mo tóbi àbí mo ń ga. Ilé ni mo máa ń ṣe gbogbo yẹn.

Àwọn tí mo lè bá ṣe nkan mo máa ń bá wọn ṣe ǹkan, àwọn tí mo bá lè fún lówó, mo máa ń fún wọn lówó, mo máa ń sọ̀rọ̀ sí wọn, mo máa ń, mo máa ń dú e eeh mo máa ń bá wọn lọ sọ́jà, mo máa bá wọn rà nkan, àwọn tí ò lè ṣiṣẹ́ mo máa bá wọn ṣiṣẹ́ kan. So my little way bí mo ń ṣe rán àwọn ìyẹn lọ́wọ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Gbogbo iṣẹ́ tí mo máa ń ṣe gan láti ilé ni torí èmi mi ò ní time àti máa sọ pé mo ń jáde àti máa ṣiṣẹ́ ní ìta. Mo ní set up mi nílé, mo ní kọ̀npútà mi, gbogbo ǹkan tí mo fi ń ṣiṣẹ́ ó wà nílé. So láti ilé ni mo máa ń ṣiṣẹ́.

Yàrá tí mo fẹ́ràn jù ni yàrá tí mò ń sùn. Yàrá bedroom mi tí mo máa ń sùn, oun ni mo fẹ́ràn jù. Mò ń láìkìì, mo fẹ́ràn parlour mi torí ibẹ̀ ni mo máa ń wo, mo máa ń wo television. Bọ̀ ibi tí mo máa ń sùn ni mo fẹ́ràn jù. Mo máa ń pa ibẹ̀ yen mọ́. Ibe ni mo fẹ́ràn jù ní ilé mi.

Mi ò kí ń fi ìró nú fi pàrà mi o. Tí mo bá ní nǹkan tí ó bá ṣe mí ní ṣòro, mo máa, mi ò kí ń ro bẹ́ẹ̀ yen. Mo máa, mo máa fi lẹ̀, mi ò kí ń gbé nǹkan lọ́kàn mi. Nítorí pé tí mo bá bẹ̀rẹ̀ atí máa gbé nǹkan ní ọkàn mi, ó máa, ó máa fà mí tí nǹkan tí mi ò fẹ́.

Wákàtí mẹ́fà àbí wákàtí méje ni mo máa ń jẹun lálẹ́. Di n oúnjẹ alẹ́ mi kò kí n ju wákàtí, wákàtí méje, kò kí n ju wákàtí méje. Tó bá ti lo wákàtí mẹ́fà, màá ma, màá ma ṣe preparation àti jẹun.

Bẹ́ẹ̀ni, ǹkan tó ṣe ó tó, ǹkan tó ṣe òótọ́ ò ní mo gbàgbọ́ sí, ǹkan tí mo mọ̀ pé òótọ́ ni pé kò niidi alaye àti, àti sọ fún mi pé òótọ́, òótọ́ ni kíni yẹn jẹ́, mo ní ìgbàgbọ́ sí, mi ò laiki irọ.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò, mo ní àgbàlá òjò. Tí òjò bá ń rọ̀, màá ń wọ àgbàlá mi. Màá ń wọ jáde. Tí mo bá fẹ́ lọ ra nǹkan, òun ni mo máa ń wọ. Tí mo bá ti wọ bẹ́yen, òjò ò lè pa mí, òjò ò lè pa mí tí mo bá ń jáde. Mi ò lè sọ pé mi ò lè jáde mọ́ torí pé òjò ń rọ̀.

Aun, mo ga bi i 1.8 meter, òní mo ga tó 1.8, 1.8 meter. Nii ìpé mo ti, mo ti fẹ́ tó six feet, mo ga gan. Mo ti fẹ́ tó six feet ni height mi, bí mo ṣe ga tó níyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn, àwọn family mi, àwọn ẹbí mi. Mo máa ń ṣe fídíò pẹ̀lú àwọn àbúrò mi, àwọn ẹ̀gbọ́n mi, àwọn ìyá mi, àwọn bàbá mi. Mo máa ń bá wọn ṣe fídíò. Awon te mi to wa nibi ise gan an, mo maa n se fidio pelu won. Àwọn tí mo máa ń bá ṣe business papọ̀ mo máa ń ṣe fídíò pẹ̀lú wọn náà. Àwọn tí mo máa ń bá ṣe fídíò yẹn, mo máa ń ṣe ìpè fídíò gan.

À ti mo bá fẹ́ sinmi, ilé mi ni mo máa ń lọ. Mi ò ní ibi tí mo fẹ́ lọ tí mo lè sinmi ju ilé mi lọ. Òò, ìsinmi, ìsinmi tí mo fẹ́ sinmi, ilé mi ló wà, ilé mi ló wà. Mi ò lè sọ pé n o fẹ́ lọ sinmi ní ìta. Tí ó bá ti rẹ̀ mí, mo ti rí pé àáà, mo nilo atí ìsinmi, máa, máa padà sílé lọ sinmi.

Ko n ṣe pé mo fẹ́ràn àti máa ra oúnjẹ ní opoponá, mo máa ń se oúnjẹ mi nílé, tí mi ò bá se oúnjẹ gan, ìyá mi máa ń se oúnjẹ. So, mi ò really need atí lọ máa ra oúnjẹ nígbà tí mo lóúnjẹ tí mò ń jẹ nígbà yẹn. So, nígbà tí mo bá rí pé mi ò ní oúnjẹ tí mo máa jẹ láti ilé, òun ni mo máa ń lọ ra oúnjẹ lọ́na.

Ọ̀sẹ̀ tó kọjá ni mo lọ sí ìrìnàjò fún iṣẹ́ mi. Mo lọ sí ìlú Jos. Ó ni mo rìn ìrìnàjò fún iṣẹ́. Ọ̀sẹ̀ tó kọjá yìí ni mo, ni mo lọ. Mo lọ bá àwọn ọ̀gá mi níbẹ̀ torí pé a ní meeting tí a, ẹ́, tí a fẹ́ ṣe níbẹ̀.

Ti mo bá wo fídíò tó, tó funny, tí mo bá wo fídíò tó pa mí lẹ́rìn-ín, mo máa ń rẹ́rìn-ín. Bí i àwọn comedy tí mo máa ń wo, àwọn, àwọn yẹn máa ń, máa ń pa mí lẹ́rìn-ín gan-an. Even fíìmù gan-an, fíìmù máa ń pa mí lẹ́rìn-ín. Tí mo bá rí eyan tó ń ṣe nǹkan tó, nǹkan tó pa mí lẹ́rìn, màá rẹ́rìn.

Mi ò tíì rin òkè rí o. Á mọ̀, mi ò fẹ́ràn rí. Mo jẹ́ èeyàn tó máa ń bẹ́ru àti, àti rirìn òkè. Mi ò, mi ò fẹ́ràn àti máa rin òkè o. Àmọ́ mi ò tíì rin òkè rí. Mi ò rò pé mo máa, mo máa ní ọkàn yẹn áti sọ pé mo fẹ́ rin òkè. Torí kíni yẹ o máa ń bá mi lẹ́rùn gan.

Mo fẹ́ kọ́ Spanish, mo fẹ́ kọ́ Spanish, mo like èdè yan gan o. Nísìn gan mò ń kọ, mò ń kọ Spanish torí èdè tí mo fẹ́, tí mo fẹ́ kọ́ àti máa sọ ni. Èdè tí wọ́n ń sọ ní Spain, tí wọ́n ń sọ ní Mexico, tí wọ́n ń sọ ní Nicaragua àti gbogbo Latin countries yẹn. Òun ni mo fẹ́ràn, mo fẹ́ràn áti kọ́ Spanish.

Hmm, a ní iṣẹ́ tí a máa, a máa ń pín fún ara wa. Eléyi mọ ǹkan tó máa ṣe, èmi mo mọ iṣẹ́ tí mo máa ṣe. Ooo, a ti ṣe division of labor àti pín iṣẹ́ yẹn fún ara wa. Eleyi ti mọ, ehm, role ẹ tó máa ṣe ní iṣẹ́ yẹn bá ṣe máa n ṣiṣẹ́ ní yẹn everybody ti mọ ǹkan tó máa ṣe.

Bọ́yá mo ma ń fi aṣọ búra o àbí mi ò kí ń fa aṣọ búra, ó dípendì ní weather tí a wà nígbà yẹn. But bí àkókò, àkókò ṣe rí nísìnyí, àkókò a harmattan tí a wà nísìnyí tí mo bá fẹ́ sùn mo ma fa aṣọ bora. Tí òjò bá ń rọ̀ mó má a fa aṣọ búra, bọ̀ ó ma nígbà kan tí heat má a dé, mo ma bo aṣọ gan tí mo fẹ́ sùn.

No mi ò fẹ́ràn kí n má ṣiṣẹ́ ní ìta gbangba o. Mo fẹ́ràn tí máa ṣiṣẹ́, ṣiṣẹ́ nílé mi kó ṣe, kó n ṣe èèyàn ǹkan tó o n èèyàn kan o wò mí. Ẹ̀n, mò ń ṣiṣẹ́ nílé mi, mo mọ e mi nìkan ni mo mọ ǹkan tí mò ń ṣe. Irú iṣẹ́ ni tí mo máa ń fẹ́ràn ni. E mi ò fẹ́ràn àti màá ṣiṣẹ́ ní ìta gbangba.

Ah etí mi dára, etí mi dáa. Mo máa ń gbọ́ nǹkan dáadáa. Ah mi ò ní, etí mi ò dùn mí. Mo máa n, mo máa ń gbọ́ nǹkan tí wón ń sọ. Mò ní ìmọ̀ nǹkan tí wón máa ń sọ. Mo máa ń gbọ́, mo máa ń gbọ́ nǹkan dáadáa pẹ̀lú etí mi. Ooo etí mi dára gan.